Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Mo máa ń wọ ojú ìbòjú ní ojoojúmọ́ ní bí ẹ̀ márùn-ún lójúmọ́ tàbí jù bẹ́ẹ̀ lọ ní ojoojúmọ́ tí mo bá múra tán. Mo wọ aṣọ tí mo fẹ́ jáde, màá wọ ìbòjú.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ri? Bẹ́ẹ̀ni, mo rin ìrìn àjò lọ sí ìlú Ìbàdàn tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bí i oṣù méjì sẹ́yìn. Mo lọ kí àwọn ọ̀rẹ́ mi.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun ni ojú ọjọ́ tí òjò bá fẹ́rọ, tí òfurufú ṣe lọ́wọ́rọ́, tí atẹ́gùn fẹ́ dáadáa, tó wà dàbí pé ojo yẹn óti fẹ́rọ.

Báwo ni o máa ń rìnirìn-àjò lọ sí ibi iṣẹ́? Irin-àjò mi lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ kẹ̀kẹ́ láti ilé de bus stop ibi tí màá ti wọ mọ́tò lọ sí ilé iṣẹ́ mi.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mo máa ń feel free tí ń bá wà níwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, ojú máa ń tì mí tí àwọn ènìyàn bá pọ̀ níwájú mi tí mo bá fẹ́ sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tó bá di àkókò tí mo parí iṣẹ́ mi, màá wọ aṣọ mi, màá sì bá àwọn alábàáṣiṣẹ́ mi ṣeré díẹ̀. Màá wá ṣa gbogbo nǹkan mi jọ láti máa lọ sí ilé.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Bẹ́ẹ̀ni, mi ò lè jẹ oúnjẹ láìsí pé ó ní ata. Mo fẹ́ràn kí oúnjẹ ní ata nínú nítorí wípé ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí fẹ́lẹ́fẹ́lẹ́ ni. Ó dára kí ènìyàn jẹ ata fún ìlera ara ẹni.

Ṣé o mọ bí à tí ń ṣe oúnjẹ? À, mo kọ́ bí a ti ń se oúnjẹ lọ́wọ́ ìyá àgbà kan tó ṣàláì sì. Tori iya agba jẹ ẹni to maa n ta ounjẹ. Wọ́n sì kọ mí bí a ṣe ń dáná oúnjẹ àti kékeré ni mo ti kọ́ bí a ṣe ń dáná oúnjẹ. Tí mi bá tì mọ̀ bí a ṣe ń se oúnjẹ kan, màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti kọ̀

Àwọn ìmọ̀ tuntun tí mo nífẹ̀ẹ́ sí láti kọ́ òun ni ìmọ̀ kọ̀m̀pútà, kí n mo bí a ṣe ń lo ẹ̀rọ kọ̀m̀pútà dáadáa. Mo fẹ́ kọ́ ní bí a ṣe ń ṣe àwọn IT, àwọn tó n nímọ̀ ìjìnlẹ̀ nínú kọ̀m̀pútà.

Ṣé mo máa ń lo ìdáàbòbò oòrùn tí oòrùn bá mú dáadáa. Mo ní umbrella kékeré tí mo máa ń fi sínú báàgì mi tí n bá ń lọ sí ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn coffee àbí tea? Mo fẹ́ràn tea. Mo máa ń mu tea dáadáa. Mo máa ń mu tea ní àárọ̀. Tea tí mo máa ń mu ni Milo. Mo fẹ́ràn Milo lọ́pọ̀lọpọ̀. Mo máa ń mu láàárọ̀. Ìgbà mìíràn, mo lè mu ní alẹ́ tí min bá fẹ́ jẹ oúnjẹ.

Àkókò wo nínú ọjọ́ lo fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò aago mẹ́rin ìrọ̀lẹ́. Tí ọjọ́ bá ti ń rọ̀, mo máa ń fẹ́ràn torí oje akókó tí mo máa ń wálé tí mo máa ń fi ẹnu iṣẹ́ sílẹ̀, àkókò tí mo máa ń lọ ile lo sínmi.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin, orin kẹ́lẹ́kẹ́lẹ́ bóyá mo fẹ́ fi ni ọlọ́run, ìgbà mìíràn tó jẹ́ worship, màá kọ ní kẹ́lẹ́kẹ́lẹ́, mo sì tún máa ń kọ hymn ní kẹ́lẹ́kẹ́lẹ́ láì pariwo.